Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ní wà tó dára nígbà tí mo bá ń jẹun, pàápàá jùlọ gbogbo àwọn ènìyàn tó wà ní àyíká mi ni wón mọ̀ wípé mo ní wà tó dára nígbà tí mo bá ń jẹun. Ní idi èyí pé mo máa ń pè wọ́n kánjọ jòkó ká jọ jẹun pọ̀pọ̀ ní gbogbo ìgbà wón sì fẹ́ràn mi.

Ó ti lé ní oṣù mẹ́ta àtàbọ̀ tí mo ti kẹ́yìn lọ sí ibi orin.

Ọ́tì ó, èmi kò wọ aṣọ tó jọ bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́.

Mo máa ń rani lọ́wọ́ pẹ̀lú ìwọ̀nba tí agbára mi bá gbé láti ṣe fún wọn lásìkò náà. Bí bá ní ti oúnjẹ ni, mo ṣe fún wọn. Tí abara mi bá gbé, mo ṣe lásìkò náà fún wọn. Bó dè jè nípa tí ara ni lọ́wọ́ pẹ̀lú owó ni, tí agbára mi bá gbé, mo ṣe fún wọn.

Ojú òpó ayélujára tí mo wà ni WhatsApp àti Facebook.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀orún.

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan tí ń bá ráyè, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Bẹẹni.

Bẹ́ẹ̀ni, lè kọ ọkàn.

Bẹ́ẹ̀ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ọ̀nà ibi tí n bá ń gbà tí ò bá dá mi lójú, mo má ń bèrè.

Bẹ́ẹ̀ni, mo máa fi bora kí n ba lè tètè rí orun sùn lákòókò.

Èrò mí ní láti ṣiṣẹ́ dáradára láti lè jẹ́ ènìyàn pàtàkì láwùjọ.

Oṣù kẹwàá nínú ọdún ni mo fẹ́ràn jùlọ.

Akara pẹ̀lú búrẹ́dì.

Mo ni lọ́kàn, ṣùgbọ́n tí agbára bá wà, màá múṣẹ.

Ẹkọ̀kan mo máa ń dáná fún àwọn tí ó bá wá kí mi. Fún àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo máa ń dáná fún wọn kí wọ́n jẹ.

Mo máa ń ṣètò rẹ̀ dáradára lẹ́sẹẹsẹ.

Ó ti ó, mi ò kín fi ìtura rí.

Bẹ́ẹ̀ni, lẹ́kọ̀ọ̀kọ́ mọ máa ń jẹ oúnjẹ tó bá kù.